Ṣé o mọ wọ̀ aago? Mọ́mo wọ̀ ago wó torí pe kini, ago máa mu owó ẹyàn fine, ó sì máa mu addressing ẹyàn yege. Tí eeyan bá wọ̀ abe owo, koda o máa ń yàtọ̀ ní àárín awon ènìyàn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹyàn ló mọ bẹ́ẹ̀ torí rẹ ni, ẹri pẹ̀lomi kóò dàámú kò sì wọ̀ bẹ́ẹ̀

Àkókò wo ni ọ́fíìsì yẹn ṣí? Ọ́fíìsì mímọ́ ṣí ní òwúrọ̀ kùtùkùtù. Àkókò tí wọ́n sínu tó bá di bí àgọ̀ méje rẹ́, wọ́n ṣì expect tí kí gbogbo àwa ọmọ òṣìṣẹ́ ká ti dé bẹ́ẹ̀. Ohun tí ó wá funny jù ni pé nígbàtí a bá jí dé ibi iṣẹ́, a tún máa le close, ó tún dalẹ́. Ohun tó dùnmí ju ibi iṣẹ́ náà nù kí i ṣe pé àkókò tí wọ́n á ṣí, àkókò tí wọ́n á close ni gaskia kò témi lọ́rùn.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast. N fi be ẹ gbọ́ podcast torí pé kíni àwọn tí wọ́n ń lo podcast ní recent time, àwọn oniṣòkùùsò ni. Oníkálukú kò ma máa parọ́ bo ṣe wọ́n nítan. Èmi tó bá sì jẹ́ pé a máa parọ́ ká tó ṣé, èmi ò fẹ́. Mo fẹ́ ká sọ̀tọ̀ fún ra wa, ká sọ̀rọ̀ reality tin ṣẹlẹ̀. Kì í ṣe pé ká máa parọ́ fún wa.

Ṣé ó máa ń fi aṣọ ìbora bò ara nígbà tí ó bá sùn? Ó depend lórí bí weather bá ṣeri. Nígbà tí òtútù bá mú púpọ̀, máa ń fi aṣọ bora. Àmọ́ tí ò bá sí òtútù, tọ́ je pé weather wà nọ́mọ̀, kò níidí kí n fi aṣọ bora torí pé kíni oòrùn máa dùn ìgbà na. Àmọ́ tí weather bá tutù, Dandan ní ká lu aṣọ ká fi bora.

Báwo ni o ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Mo máa ń kọ àwọn ọ̀rọ̀ àsìnà bí i kalẹ̀ nítorí pé kíni ẹ̀mí ò ní wọ́n kú. Ní ìgbà tí ẹ̀mí bá lọ fi ọ̀rọ̀ àsìnà sí orí, tó wa jẹ́ pé ó gbàgbẹ́ rẹ̀, dúró lẹ́nu, dánì kó má ṣe ṣẹ̀ṣẹ̀ pàṣẹ bó ó gbà tí ó sì pé tó ọ̀rọ̀ àsìnà mi wọ́n kọ́ kalẹ̀ ni.

Irú ọjọ́ ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni ọjọ́ Jímọ̀. Irú ọjọ́ òní. Ọjọ́ ọjọ́ tí mo mọ̀ pé ó ṣe pàtàkì, ó ṣe ìmu bó wúlò púpọ̀. À ó jẹ́ ǹkan tó jẹ́ ọjọ́ tó ní àǹfààní jù ni ní ọ̀dọ̀ tiwa. A value rẹ̀ gidi gan. Torí pé ó wúlò gidi gan.

Báwo ni ọ se máa n yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kìí ṣe ńnkan kan tó je emí ní mọ̀ n yan wọn. Nibi iṣẹ́ ni wọ́n ti ń gba wọn ṣiṣẹ́. Ó láwọn tó ń fúnni niṣẹ tó jẹ́ contractor tó jẹ́ pé ìṣe ti wọn ni. Àwọn ẹni wọn o bá wá sì yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Àwa ti wani pé kí a bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣe yẹ.